Bẹ́ẹ̀ni, etí mi dára ó sì máa ń gbọ́ràn kẹ́tẹ́kẹ́tẹ́. Etí mi ó dáa ju etí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jọ jẹ́ ẹgbẹ́, tàbí àwọn tó tún kéré jù mí lọ gan lọ́jọ́ orí, torí àìmọye ìgbà ni mo ti wà níbí kan tó jẹ́ wípé èmi ni mo máa ń kọ́kọ́ gbọ́ tí ẹnìkan bá pè láti jìnnà jìnnà àbí tí nǹkan kan bá ń dún láti jìnnà jìnnà.

Ìrántí àkọ́kọ́ ọjọ́ tí mo rántí ni, ìgbà tí mi ò ju bí ọmọ ọdún mẹ́rin lọ, tí bàbá mi àti ìyá mi ti wọ́n jáde, tí wọ́n travel, tó jẹ́ wípé èmi àti ẹ̀gbọ́n mi obìnrin nìkan la wà lé. Ẹ̀gbọ́n mi obìnrin ó wa fi mi sílẹ̀ jáde lọ pọn omi, ni mo wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ìrántí ẹkún yìí mo sì rántí dáadáa, ó dàbí mò ń rántí orin tí mo ń kọ nígbà náà. Daddy mi lọ, mummy mi lọ, lẹ́kún tí mò ń sùn.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wojú àwòrán lójoojúmọ́. Ìgbà kúùgbà tí ayé rẹ bá yọ sílẹ̀, mo máa ń sáré yọjú wo ojú àwòrán torí pé mo fẹ́ràn láti máa yọjú wo ojú àwòrán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójoojúmọ́. Mo sì fi àǹfààní àti ìyọjú wo ojú àwòrán ṣeré rárá.

Tí mo ti dé náà ni ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn yìí tóbi púpọ̀ òun sì ní ìlú tó tóbi jù ní gbogbo orílè-èdè Nàìjíríà àti ní gbogbo Áfríkà gan. Ìlú Ìbàdàn yìí o tóbi gan, àwọn ènìyàn tó wà nínú rẹ̀ sì pọ̀ náà pẹ̀lú. Óun ní ìlú ńlá jù tí mo ti dé.

Bí mo ṣe máa ń tọrọ àforíjìn ni pẹ̀lú ọkàn tí ó ronúpìwàdà, tí ó sì ṣe tán àti má ṣe ẹ̀ṣẹ̀ náà mọ́. Mo sì máa ń ṣe tòro àforíjìn pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ àti ọkàn tí ó mọ àìda ní àìda, tí ó sì ṣe tán àti ṣe dáadáa jù àtẹ̀yìnwá lọ.

Ìpè tí à ń rí ara ẹni, ìyẹn video call ó da gan-an ni, torí ó ń fún ẹ láǹfààní àti rí ẹni tí ó wà ní jìnnà jìnà ṣojú. Bí ó ṣe jẹ́ wí pé a lè máa ríra ní ara, ṣùgbọ́n a ó ṣààrí ojú ẹni náà lórí fóònù àbí orí kọ̀m̀pútà. Mo gbádùn ìpè tí a rí ara ẹni torí wípé, òun ni mo fi ń bá àwọn ẹ̀gbọ́n mi àtàwọn aralẹ́ mi tó wà ní orílẹ̀-èdè mìíràn sọ̀rọ̀ láti ìlú Nàìjíríà.

Àwọn nǹkan tí mo rí tí ó máa ń nira fún àwọn àgbà lórí fóònù ni bóyá bi a ṣe é fi fóònù ṣe fídíò kọ̀lù tí a fi ń pè yàn àbí bí a ṣe ń séèfù fáìlì pamọ́ lórí fóònù. Mo máa ń farabalẹ̀ ṣàlàyé bí a ṣe ń ṣe gbogbo àwọn nǹkan yìí fún wọn kí ó lè ràn án fínnífínní tí wọ́n sì lè máa ṣe é fúnra wọn láìsí ẹlòmíràn níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ìbora bọ ara nígbà tí n bá sùn. Ó ti ẹ̀ tó àsìkò tí àwa yí tí otútù máa ń púpọ̀ lóru, mo bá ń fi aṣọ ìbora bọ ara mi tí bá sùn kí otútù má bá mú mi lóru kí n má bá bẹ̀rẹ̀ sí ní gbà ní àárọ̀ torí otútù òru má ń pọ̀ ní àsìkò yìí.

Ó ti pẹ́ díẹ̀ tí mo kẹ́yìn ní àlàbùrúkù, inú mi sì dùn wípé àlá náà kò ṣẹ. Mo lá àlá wípé ewu kan ń wu ẹni kan tí mo mọ́ rí tí àlá náà sì bà mí lẹ́rù ní ọjọ́. Ṣùgbọ́n àlá náà kò wá sí ìmúsẹ. Inú mi sì dùn torí wípé kì í ṣe ǹkan gidi kí ẹ̀yàn máa ní àlàbùrúkù rárá.

Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀ tí mo bá ti jí, mo máa ń jog. Ohun tí mo máa ń kọ́kọ́ ṣe tí màá jí pàá ní wípé mo màá ń gbàdúrà. Lẹ́yìn náà ni mo wá máa ń jọ́ọ̀gì kiri àdúgbò mi fún bí i ọgbọ̀n ìṣẹ́jú láti lè jẹ́ kí ara mi jí pépé fún ọjọ́ náà.

Àádùn tí mo fẹ́ràn nínú ice cream ni àádùn chocolate. Àádùn chocolate yìí dùn gan-an ni, ó sì máa ń mú inú mi dùn. Kódà n ò lè mú ice cream àfi tí ó bá jẹ́ àádùn chocolate yìí. Mo fẹ́ràn àádùn chocolate yii gan ju àádùn strawberry, vanilla àti àwọn oríṣi àádùn míràn tó wà nínú ice cream.

Fóònù àkọ́kọ́ tí mo lò ni Nokia C1. Ọdún 2013 ni mo lò fóònù yìí. Ilé-ẹ̀kọ́ gíga girama ni mo wà nígbà náà ní kíláàsì SS2. Èyí ni fóònù àkọ́kọ́ tí mo lò, mo sì lò ó fún ọdún méjì kó tó di wípé mo pàrọ̀ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti lè ẹni kan kúrò ní iṣẹ́ ri Kódà ọdún tó kọjá ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. Ìdí tí mo si fi le ẹni náà ni wípé ó ń ṣe ìmelẹ, kò múra sí iṣẹ́ rẹ̀ rárá, ó sì ń ja ilé-iṣẹ́ lólè. Ó sì jẹ́ ènìyàn tí ó máa ń bú àwọn alábàáṣise rẹ̀ tí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn alábàáṣise tó kù kò dánmọ́rán rárá. Ìdí nìyí tí mo ṣe lé e kúrò ní iṣẹ́.

Ohun tí mo máa ń se nígbà tí màá ti ṣiṣẹ́ pé ni wípé mo máa ń sinmi fún ìṣẹ́jú márùn márùn lẹ́ẹ̀kọ̀kan tí màá ti ṣiṣẹ́ fún bíi ọgbọ̀n ìṣẹ́jú. Màá sinmi fún ìṣẹ́jú márùn-ún kí ojú mi lè sinmi kó má jẹ́ wípé gbogbo duration iṣẹ́ ni màá fi rọjúmọ́ iṣẹ́ tàbí rọjúmọ́ skín. Mo máa ń sinmi ìṣẹ́jú márùn márùn lẹ́yìn iṣẹ́ ọgbọ̀n ìṣẹ́jú.

Ní àkókò òjò, iṣẹ́ máa ń ṣòro ṣe torí wípé iṣẹ́ ilé rírẹ́ ni mò ń ṣe, ìyẹn bricklayer. A ò sì ní lè ṣiṣẹ́ nígbà tí òjò bá rọ̀. A ti wipé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni kì í dá ní ìgboro nígbà tí òjò bá rọ̀, tó sì máa ń jẹ́ kí ó nira láti lọ sí àwọn agbègbè tí a bá ti fẹ́ ṣiṣẹ́.

Fún àpẹẹrẹ tí a bá fẹ́ gbin iṣu, ohun tí a máa kọ́kọ́ ṣe ni wípé a ó kọ ebè ńlá ńlá tí yóò ga díẹ̀ kí a tó wá bẹ̀rẹ̀ sí ní rí iṣu sínú rẹ̀. Torí wípé iṣu nílò ọ̀pọ̀lọpọ̀ ìyẹ̀pẹ̀ kí ó tó lè wù. Ìdí nìyẹn tí a fi máa ń kọ ebè ńlá kí a tó gbin iṣu.

Oríṣìíríṣìí ǹkan ni ó máa nílò àtúnṣe nínú ọkọ̀. Ìgbà mìíràn wà tó jẹ́ wípé bóyá ọ́ìlì rẹ̀ ni ó nílò píparun, ìgbà mìí sì ré ó lè jẹ́ ǹkan ló bàjẹ́ níbẹ̀, bóyá steering rẹ̀ ní problem àbí wiper rẹ̀ bàjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣìíríṣìí ǹkan ni èèyàn lè túnṣe nínú ọkọ̀ àti alùpùpù.

Sísùn ní kùtùkùtù kò bójú mú lójú tẹ́mi, torí kùtùkùtù ni ìgbà tó yẹ kí èèyàn jí kí èèyàn bẹ̀rẹ̀ sí ní múra fún ọjọ́ tí yóò níláari tí yóò só esó rére. Kò yẹ kí ènìyàn ṣẹ̀ṣẹ̀ máa sun oorun àsunwọ̀ra ní kùtùkùtù rárá. Ó yẹ kí ènìyàn tí sun ní òru kí ó sì jí ní kùtùkùtù wái.

Ohun tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni pé mo máa ń kọ́kọ́ fọ ẹnu mi. Lẹ́yìn tí mo bá ti fọ ẹnu mi tán, màá wẹ̀. Lẹ́yìn tí bàá ti wẹ̀, màá wọ aṣọ ìwọ̀sù mi, ìyẹn pyjamas, màá bọ́ sí orí bẹ́ẹ̀dì mi, màá sì gbàdúrà díẹ̀ kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní múra àti sùn lẹ́yìn tí mo bá ti gbà adúrà tán.

Ọ̀gá mi kan ní ilé ẹ̀kọ́ gírámà tí ó máa ń fẹ́ kọyàn ní íṣẹ́ fún àpẹẹrẹ bí mátimatiisì, ibi tó rọrùn jù ni yóò ti bẹ̀rẹ̀. Ó lè bẹ̀rẹ̀ láti àwọn èyí tó jẹ́ wípé ọmọ kékeré gan-an yóò mọ̀ kí ó bá lè yé ọ kí ó sì le ní interest nínú nǹkan tó fẹ́ kọ́. Tó bá ti waa bẹ̀rẹ̀ láti kékeré yìí, a máa jẹ́ kó lè ṣi díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí yóò fi dé ibi tí ó fẹ́ kí ó máa gan gan.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Kódà orúkọ ìnagijẹ méjì ni mo ní ìkan wà tí àwọn alábàásisẹ́ mi máa ń pè mí, ìyẹn ni "ina ọmọ orara", torí pé mo máa ń yára ṣiṣẹ́ dáadáa. Ikeji tí àwọn ọ̀rẹ́ mi àti àwọn ará ilé mi máa ń pè mí ni "ọmọ ògún", torí Ògúndùyigbẹ́ ni orúkọ bàbá mi.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára gidi gan, kódà ó máa ń múná mi dùn torí pé ó má ń bẹ́ná lọ ní. Tí n bá fẹ́ downloadì gágà kìí gbà mí ní àkókò rárá. Kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń wá sí ilé mi láti wá lo WiFi mi torí wọ́n mọ̀ wípé ó yára gidi gan ni tí wón sì máa ń tọrọ rẹ̀ lọ́wọ́ mi.

Àwọn app tí mo máa ń lò jù ni WhatsApp, Instagram, Facebook, Twitter, message app, phone app fún pípé, notepad tí mo fi máa ń kọ oríṣiríṣi ǹkan sílẹ̀ àti bank app mi, ìyẹn Kuda app.

Ọdẹ kan ní ìlú Èkó ni mo ti pàdé, ẹnìkan tí ó ṣe pàtàkì fún mi. Ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan ni ó ń ṣe ìyàwó ní ìlú Èkó ni mo bá tẹ̀lé lọ bẹ̀. A ṣe eléré tán pé Banky W ni, ẹni tó jẹ́ àgbà òṣèré eléré tí mo fẹ́ràn púpọ̀ tí ó sì jẹ́ pàtàkì fún mi, ni mo bá rí ní ọdẹ yí. Inú mi dùn mo sì rí dájú wípé mo kí.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast dáadáa. Oríṣiríṣi podcast mo máa ń gbọ́. Podcast lórí ọ̀rọ̀ òṣèlú, podcast lórí eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà ọ̀rẹ́bìnrin mi kan ń ṣe podcast lórí ohun ọ̀ṣọ́ ìyẹn perfume ó sì máa ń fi podcast rẹ̀ máa fi ránṣẹ́ sí mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tó bá ti ṣé.

Sùúrù àti ìforíbalẹ̀ ni mo fi máa ń kọ́ àwọn àgbà nílò fóònù. Mi ò'n pàríwo mọ́ wọn, mi ò sì ń sáré torí wípé ó lè mọ tètè yé wọn. Àfi tí èèyàn bá ṣe sùúrù àti wípé o ò lè fi eré àti àgìdì àti egbò náà ra kọ́ àgbà ní nǹkan, kò ní yé wọn. Wọ́n á sì bínú Òun ni mo ṣe máa ń fi sùúrù àti ìfarabalẹ̀ kọ́ wọn dáadáa kó lè yé wọn.

Aládùúgbò rere ni ẹni tí ó máa ń bẹ ẹni kejì rẹ̀ wò tí kì í já, tí ó sì máa ń wádìí lọ síwájú alábagbé rẹ̀, tí kì í mú ǹkan alábagbé rẹ̀, tí kì í sì fà wàhálà, tí ó sì máa ń ṣe àyẹ̀wò sí alábagbé rẹ̀ àbí arádúgbò rẹ̀.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń pín àsìkò mi sí méjì. Ìdá ọgọ́fà, ìyẹn sixty percent, ọgọ́ta jàre sorry, ìyẹn ogún mẹ́ta fún iṣẹ́, ogún méjì tókù, ìyẹn fourty percent fún ìgbé ayé. Mo sì máa ń fi àwọn òfin tó lágbára sílẹ̀ tó jẹ́ wípé àsìkò ìgbé ayé kò ní jẹ wọ àsìkò iṣẹ́ àti ní ìdákéjì rẹ̀ náà.

Ẹ̀rọ kan tí n kò lè ṣe láì sílẹ̀ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ìyẹn fóònù alágbèéká mi torí pé orí rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tí mò ń ṣe wà. Orí rẹ̀ ni mò ń tí ń ṣiṣẹ́, orí rẹ̀ náà sì ni mò ń tí ń bá àwọn ẹbí mi àtàwọn tó fẹ́ràn mi àtàwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ nígbàkúgbà. Kódà, n kò lè lọ ọjọ́ kan láìlo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń se oúnjẹ gan ni. Mo mọ̀ bí a ti ń se oríṣiríṣi oúnjẹ aládùn. Ọmọ olóúnjẹ ni ìyá mi ó sì ti kọ́ mi ní bí a ṣe ń se oríṣiríṣi oúnjẹ láti kékeré. Kódà, mo mọ oúnjẹ sè ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tó wà ní ìlú rẹ nísìnyí lọ. Mo dá jù wọn lọ ní ìdí oúnjẹ sì sè.

Kí n má parọ́, kí n má jalè, ó ti pẹ́ díẹ̀ tí mo ti kẹ́yìn lọ wo eyín. Ó ti lé lọ́dún mẹ́ta àbí mẹ́rin tí màá rán tí dàda ga. Ìgbà tí mo sì wà ní ilé ẹ̀kọ́ ògírà mọ́ ni mo kẹ́yìn lọ wo eyín bẹ́yìn, àti ìgbà náà ni mi ò sì ti padà lọ mọ́. Kò sí ǹkan tó mú mi léyín, gbogbo eyín mi ló pé síbẹ̀ tí kò sì yọ mí lẹ́nu.

Oúnjẹ kan tí mo rántí fún ìgbà pípẹ́ ni jollof rice àti fried rice tí àǹtí mi sè fún wa ní ọjọ́ ọdún Kérésì ní ọdún 2024. Mo fẹ́ lẹ sọ wípé jollof rice àti fried rice náà ni èyí tí ó dára jù tí mo ti jẹ láyé. Ó dùn dé ibi wípé gbogbo nǹkan tó fi sórí rẹ ẹran ati Chicken náà ló dùn tán din gbẹ dáadáa. Kódà mo rántí rẹ̀ fún ìgbà pípẹ́ gan-an ni.

Tí n bá ní ọdún kan tí n kò ṣiṣẹ́, n ó fi ṣe ìsinmi ni o. Màá fi ṣe vacation lọ sí oríṣiríṣi ibi tí mo ti ní lọ́kàn láti lọ. Àwọn ìlú bí Italy, bí Columbia, Spain, America àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni máa fi ṣe ìsinmi lọ, tí máa travel kakiri gbogbo àgbáyé fún ọdún kan yẹn.

Irinàjò tí kò lọ bí mo ṣe rò ní ìgbà tí mo ń lọ láti ìlú Ẹdẹ lọ sí ìlú Ifẹ̀. Ọkọ̀ tí mo wọ̀ lọ́jọ́ náà, ó jẹ́ ọkọ̀ tí kò dáa rárá ṣùgbọ́n n kò mọ̀. Adé ìlàjì ọ̀nà ni ọkọ̀ bàa takú. Ni onímọ́tò bá bọ́ síbí ọkọ̀ kí ó wo ohun tí ó mú kí ó tún ṣe. Àṣẹ ẹ́ńjíìnì ọkọ̀ náà ti bàjẹ́ ni, ó ti knock pátápátá. Ó wá kú bí a ò ṣe gbé ọkọ̀ kúrò níbẹ̀. Ilẹ̀ sì ti ń ṣú ní ọjọ́ yìí. Lọ́rọ̀ kan ṣá, ojú títì là ń sùn oọ̀, inú ọkọ̀ náà là padà sùn tí a kò rí ibi lọ. A fi ìgbà tí ilé to mo lọ́jọ́ kejì.

Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni wípé mo máa ń tọ Ọlọ́run lọ nínú àdúrà. Mà á kúrò nílé mi, máa lọ sí orí òkè ká tó wà ní tòsí tí màá ti lọ gba àdúrà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí ó sì sunkún sí Ọlọ́run lọ́rùn kí ó lè ràn mí lọ́wọ́ àti pàrọ̀ ọkàn mi. Ó sì máa ń dá mi lóhùn gbogbo àdúrà tí mo bá gbà kí ó sì ràn mí lọ́wọ́ àti pàrọ̀ ọkàn mi.

Ohun kan tí mo nífẹ̀ẹ́ nípa ìdílé mi ni wipé gbogbo wa la máa ń péjọ fún gbogbo àjọ̀dún. Láti orí ẹni tó kére jù títí dé ẹni tó dàgbà jù. Gbogbo wa tí a bá ti ní àjọ̀dún ní ìdílé mí ni a máa wá. Bóyá àjọ̀dún Kérésì ni o, àjọ̀dún Easter ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wa pátápátá la máa ń péjọ síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bòòrùn sára. Àgàgà ọjọ́ tí mo bá rí wípé ọrùn fẹ́ gbóná wípé yóò sì lágbára diẹ, mo máa ń tètè fi ìdáàbò bòòrùn sára láàárọ̀ kíń tó kúro n lé kí ọrùn náà máa ba à bà ara mi jẹ́ kó máa ba à máa ta mi lára. Ìdáàbò bòòrùn yìí dára púpọ̀ fún ẹni tí ara rẹ̀ bá gbẹgẹ tí kò le gba ọ̀pọ̀lọpọ̀ ọrùn dúró.

Ohun tí mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà ni wípé, mo máa ń fi wón ṣi mnemonics tó jẹ́ pé àwọn lẹ́tà tó bẹ̀rẹ̀ wọn nìkan ni máa ṣírí. Àwọn mìíràn sì re, máa ń kọ wọ́n pamọ́ sínú iwé pelebe mi, jọ́tà alágbèéká mi kí ń má ba à gbágbe ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣeré. Mo kàn máa ń tún sọ ọ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀rẹ́ láìmọye ìgbà tí yóò fi dúró pan sí mi lọ́pọ̀lọpọ̀

Mi ò lè ṣe kí n má gun alùpùpù ti ń gbé ènìyàn lójumo. Alùpùpù tió ń gbé ènìyàn yii ni ọ̀nà tí ó da, tí ó yàrá láti lọ láti ibi kan sí ibi òmíràn ní ìlú Nàìjíríà yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ibi ní ọ̀nà wọn kò dá tí mọ́tò lè dé bẹ́ẹ̀, a fi alùpùpù tó ń gbé ènìyàn nìkan ni.

Dátà tí mo màa ń lò ní òsèòsè lè ní 10GB. Mo jẹ́ ẹnìkan tó máa ń ṣe oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo sì máa ń downloadì ọ̀pọ̀lọpọ̀ fídíò, dọ́kúmẹ́ǹtì, ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ló fa tí data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ṣe pọ̀, ó lé ní 10 gig. Ọ̀sẹ̀ mìíràn máa tí mo lè lo times two rẹ̀ ká, àbejú bẹ́ẹ̀ lọ.

Mo yàn láàrín kí n ra fóònù tuntun àti kí n ra laptop tuntun, ohun tí mo padà mú ni kí n ra laptop tuntun, torí wípé laptop tuntun yóò wúlò fún mi mo lè fi ṣe oríṣiríṣi ǹkan tí mo lè fi máa p'awo bí data analysis, graphics design àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Àwọn òbí mi náà ni mo máa ń sábà rán lọ́wọ́ pẹ̀lú owó torí bàbá mi àti ìyá mi ti dàgbà. Wọn ò ṣiṣẹ́ mọ́, wọ́n ti retire lẹ́nu iṣẹ́. Èyí ní yí tí mo fi máa ń rán wọ́n lọ́wọ́ pẹ̀lú owó lóṣooṣù torí wípé wọ́n ò ṣiṣẹ́ mọ́, wọ́n ò sì gba sálárì mọ́. Èmi ni àtàwọn ẹ̀gbọ́n mi la máa ń fún wọn lówó tán iná lóṣooṣù.

Oúnjẹ àkọ́kọ́ Ìkòrè máa ń lá rinrin ó sì máa ń ṣe pọ̀pọ̀ si torí nǹkan máa ń pọ̀ nígbà náà. Oúnjẹ tí a máa ń sè lákòókò yìí máa ń dùn yàtọ̀ torí oríṣìíríṣìí nǹkan ni won fi máa ń ṣe oúnjẹ. Kódà gbogbo ènìyàn ló máa ń gbádùn oúnjẹ àkọ́kọ́ Ìkòrè yìí torí oúnjẹ máa ń pọ̀ ó sì máa ń dùn yàtọ̀.

Ní àkókò ọjọ, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni mo fi máa ń wà lé tí n ò lọ kankan torí iṣẹ́ mi ó jẹ́ iṣẹ́ tí kò fẹ́ òjò rárá. Tí òjò bá sì tí rọ̀ mi ò ní lè ṣe ọ̀pọ̀ iṣẹ́. Ilé ni mo máa ń wà ṣùgbọ́n ìgbà ẹ̀rùn tí ilégbè ìgbà yẹn gan an ni mo máa rí iṣẹ́ ṣe dáadáa. Mi i sinlé rárá, iṣẹ́ ni mo máa ń fi gbogbo àkókò mi ṣe.

Ohun tí mo máa ń sọ fún wọn ni pé kí wọ́n máa ṣọ́ra wọn, kí wọ́n máa kó ẹgbẹ́ ké'gbẹ́, kí wọ́n sì máa dẹ ìlú ńlá kan lọ máa ṣe jàndùkú, àbí kan lọ máa rúfin. Nítorí wípé òfin wà ní ìlú ńlá, ẹni tí ó bá sì mọ tó ń ṣe, ó lè má rí ọ̀nà àbáyọ. Wọ́n a sì gbọdọ̀ múra siṣẹ́, toríiṣẹ́ ni ń sọ ẹni kúrò nínú ìṣẹ́

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọjà ni mo ti ma n ra oúnjẹ torí oúnjẹ ọjà kò mọ́ á tó ọúnjẹ ṣọ́ọ̀ọ̀bù. Iye oúnjẹ ọjà máa ń sábà kéré sì máa ń pọ̀ ju ti ṣọ́ọ̀bù lọ torí oúnjẹ to bá rà ní ṣọ́ọ̀bù, àtúntà ni ó máa jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta oúnjẹ ní ṣọ́ọ̀bù, ọjà náà làwọn náà ti n rà tí wọ́n á sì tún fi owó lé.

Àwọn ọ̀nà tí mo mọ̀ tí àwọn ènìyàn fi máa ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro ni bóyá nípa fi fún ni lówó àbí gbígba ni ní ìmọ̀ràn, àbí bí, àbí nípa ṣíṣe nǹkan fún ẹni, àbí nípa ṣíṣe àbẹ̀wò sí ènìyàn. Àwọn ọ̀nà yìí ni mo mọ̀ tí àwọn ènìyàn máa ń gbà láti ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro.

Mo máa ń béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ẹ̀mí tí kò gbéraga. Mo máa ń farabalẹ̀ ṣayẹ́ ohun tí mo nílò ìrànlọ́wọ́ fún, mo sì máa ń tọ̀rọ̀ fún àánú àbí ìrànlọ́wọ́ pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀. Èyí sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo bá béèrè ìrànlọ́wọ́ wọn kí wọ́n dá mi lóhùn kí wọ́n sì ran mi lọ́wọ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn iyan gan ni, kódà iyán ni oúnjẹ tí mo fẹ́ràn jù láyé yìí. Ìjẹ̀ṣà ni mí, gbogbo ọmọ ìjẹ̀ṣà ló sì máa ń fẹ́ràn iyán, torí iyán ni oúnjẹ ìjẹ̀ṣà, kò sì ṣí ìjẹ̀ṣà kan tí kò fẹ́ràn iyán. Bí mo ṣe wá yi, mo lè jẹ iyán lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kan láti kò sì ṣú mi rárá àti rárá.

Ọjọ́ tí ń ò bá lọ ibi iṣẹ́ tí ń bá rá yè àti sinmi ni mo máa ń sábà fi mọ ilé. Ibi tí mo sì máa ń bẹ̀rẹ̀ ni ibi tí ó bá le jù, ọ̀ ni mo máa ń kọ́kọ́ dọwọ́ bo kí n lè tètè mú kúrò bẹ́ẹ̀ tí ń bá ti lè ṣe yẹn, ìyókù a rọrùn láti ṣe torí ibi tí oníràrè ló máa ń ròyàn lójú. Ti èyán bá sì ti lè borí rẹ̀, ìyókù á easy àti ṣe.

Àwọn ibi tí mo rí wípé yóò rọrùn pẹ̀lú ọgbọ́n ẹ̀rọ, ó ní àwọn ibi a ń ṣe fídíò, a ń ṣe fíìmù jáde. Ọgbọ́n ẹ̀rọ yóò jẹ́ kí gbogbo ènìyàn rọrùn, kódà àwọn kan sọ pé a dé ibi tó jẹ́ wípé a ní lílo àwọn òṣèré láti máa ṣe fíìmù jáde mọ́. Ọgbọ́n ẹ̀rọ lè ṣe gbígbẹ tí yóò sì gbé fíìmù jáde tí a ó sì máa wò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn. Ó ti ẹ́ tó àkókò táwáyi tí ọ̀rùn má ń mú gan-an tí ó má ń gbóná jọjọ lóru, mi ò lè ṣe kí ń má wọ ìborùn. Mi ò lè ṣe kí ń má wọ ìborùn torí ọ̀rùn náà má ń pọ̀ gan, ó sì má ń tàyàn ní gbogbo ara. Àsìkò tí ìborùn má ń wú lọ jù náà ni àwáyi.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ò dánmọ́rán ga ni. Ó fẹ́ràn mi púpọ̀ púpọ̀, èmi náà sì fẹ́ràn rẹ̀. Ó fẹ́ràn mi torí pé mo máa ń múra ṣiṣẹ́, mi ò ṣe ìmelẹ̀, mo wà lára àwọn tó máa ń kọ́kọ́ dé ibi iṣẹ́, sì wà lára àwọn tó máa ń kẹ́yìn kúrò. Ó sì mọ̀ pé olóòótọ́ ni mí, mi ò parọ́, mi ò sì ja ilé iṣẹ́ lólè. Mo sì máa ń ṣe àwàdà pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ mi.

Afárá ọ̀nà kan tí gbogbo ènìyàn mọ̀ níbí ni afárá ọ̀nà bàbá ọ̀nà. Afárá yìí ni afárá ọ̀nà tuntun tí ìjọba wa sẹ́sẹ̀ ṣe tí ó sì tuntun tí gbogbo ọ̀dà rẹ̀ yọ̀kùlù. Kódà ohun fẹ́ ni afárá ọ̀nà tó dáa jù ní gbogbo ìpínlẹ̀ yìí lọ́wọ́ báyìí, gbogbo ènìyàn ló sì mọ̀ tí wọ́n sì máa ń lọ òwò bí afárá yìí bí ó ṣe rẹwà tó.

Àwon eré tí mo rántí tí a máa ń ṣe náà ni àwon eré bi Lánkàlákà, Police and Thief, ká máa kọ́lé ẹyẹ, soja and robber àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwon eré yìí ni gbogbo àwọn ọmọdé máa ń ṣe nígbà tí mo wà ní èwe tí a sì máa ń gbádùn rẹ̀ púpọ̀púpọ̀. Òmíràn náà tún ni eré bojúbojú.

Ìyá ọmọ ló máa ń sábà kọ orin fún ọmọ láti mu sun. Àwọn orin tí àwọn olóyinbo máa ń pè ní lullaby ni won máa ń sábà kọ fún àwọn ọmọdé kí wọ́n le sùn. Èyí tí mo mọ̀ tó gbajúmọ̀ jù ní ibí bàyii ni orin "Ọmọ mi má sunkún mo". Gbogbo ọmọdé ni wọ́n máa ń kọ èyí fún tí wọ́n bá ń sunkún kí wọ́n le sùn lọ lẹ́yìn ìyá wọn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, mo máa ń ṣe àyẹ̀wò àdéhùn fínní fínní, mo sì máa ń ka láti ọ̀rọ̀ kìn-ín-ní títí dé ìparí kí n lè mọ ìtumọ̀ àdéhùn náà kí n má ba jẹ̀bi àdéhùn. Nítorí ẹni tí kò bá ka àdéhùn dáadáa ó le jẹ̀bi àdéhùn kó sì ti bẹ̀ ri wàhálà ìjọba.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Kódà mo ti dìlẹ̀ kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí ni òdidi oṣù mẹ́fà gbáko ni ó gbà mí láti lè kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí mo sì mọ̀ gidi gan. Mo wà lára àwọn tó mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ ju ní ọdún karùn-ún tí mo ti kọ́ kìní yìí.

Oúnjẹ ojú ọ̀nà kan tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ náà ni suya. Mo fẹ́ràn suya púpọ̀ púpọ̀. Gbogbo ìgbà tí n bá sì tí ń rìnrìn àjò, tàbí tí mo wà lọ́nà ni mo máa rí wipe mo ra suya yí. Kódà tí ń bá rìnrìn àjò gan, mo máa n dìdí bẹ àwọn tó bá ń rìnrìn àjò àbáwọn tó wà lọ́nà kí wọ́n bá mi ra suya bó kí n lè jẹ ẹ́.

Bí mo ṣe máa ń kọ ohun èlò tuntun ni wípé, mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti lọ wa ohun èlò náà. Ìgbà mi ò lè lọ sórí YouTube kí n lọ wo oríṣiríṣi fídíò, ìgbà mí sì le mo lè béèrè lọ́wọ́ AI kó ṣàlàyé bí wọ́n ti ń kọ́ kìíní náà fún mi. Ìgbà mi sì le mo lè lọ sí Google kí n lọ wa ọ̀nà ọ̀fẹ́ láti lè kọ ohun èlò tuntun tí n bá fẹ́ kọ.

Ọkọ̀ èrò ìyẹn bọ́ọ̀sì ni a máa ń gùn lọ sí ìlú. Oríṣiríṣi ọkọ̀ bọ́ọ̀sì yìí ni ó wà ní páàkì tí èèyàn leè gùn lọ sí ìlú. Bóya wù lọ sí ìlú Ifẹ̀ ni, àbí ìlú Èkó ni, àbí ìlú Ìbàdàn, oríṣiríṣi bọ́ọ̀sì ló wà fún àwọn ìlú kọ̀ọ̀kan yìí.

Rárá o, mi ò sábà bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Àgàgá tó bá jẹ́ wípé èmi ni mo ń wa ọkọ̀, mi ò dá sí ǹkankan, mi sì jẹ́ kí ohun kó ń bi mi n nù nítorí ọkọ̀ sóró wà pẹ̀lú ìbínú. Ẹ̀yan lè lọ ṣe àṣìṣe kí ó lọ dá ìjàmbá mọ́tò sílẹ̀ àbí kóluwa rẹ̀ gá lọ kó sínú ìjàmbá inú mọ́tò. Ìdí nìyí tí mi ò ṣe bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń farabalẹ̀ ni.

Oko kòkó jẹ́ ìkan lára àwọn oko tó pọ̀ tí àwọn ènìyàn ń dá ní ilẹ̀ bíbà. Cocoa jẹ́ àwọn ohun ọ̀gbìn tí ó lówó púpọ̀ lórí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ní oko cocoa bíbà. Ó ṣe é tó bí ọdún méjì sẹ́yìn tí owó kòkó tí ó lọ sókè níbi ọ̀nà ìlópo mẹ́ta mẹ́rin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló bẹ́ sí inú oko kòkó tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáko.

Ibì kan tí ó wù mí tí mo fẹ́ padà sí ni ìlú Èkó. Nǹkan bí ọdún méjì sẹ́yìn ni mo wà ní ìlú Èkó yìí tí mo lọ ṣe holiday ọ̀ṣù kán lọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó ń gbé bẹ́. Mo sì gbádùn gbogbo oṣù kán tí mo lò ní ìlú Èkó yìí. A ìlú Èkó ni ó dára, ó tóbi, ó fẹ́, ó sì lẹ́wa púpọ̀púpọ̀. Àwọn ohun mèremère pọ̀ ní ìlú Èkó yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fín tùràrí dáadáa. Kódà n ò lè ṣe láì máa fín tùràrí. Gbogbo ìgbà tí n bá jáde kúrò ńlé ni mo máa ń fín tùràrí. Oríṣi tùràrí tí mo ní gan-an ó lé ní mẹ́rin, tí bá sì tún rí mi, màá rà si. Tùràrí wà lára àwọn ohun tí mo máa ń mú inú mí dùn tí bá gbòòrún èyí tí ó da púpọ̀ tí ó lòórùn aládùn.

Ìrìnàjò kan tí mo rántí ni ìgbà èwe ni ìgbà tí èmi àti ìyá mi tí a travel lọ sí ìlú Kogi. Ìrìnàjò náà pẹ́ gan-an, ódidí wákàtí mẹ́rìnlá ni a lò lọ́nà kí a tó dé ìlú Kogi. Ojú wa rí mẹ́wàá lọ́jọ́ náà, ó sì wà lára ǹkan tí ò jẹ́ kí n lè gbàgbé ìrìnàjò náà láti ìgbà èwe. Mi ò jù ọmọ ọdún mẹ́fà lọ nígbà tí a rin ìrìnàjò yìí.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán gidi gbà. Kódà mo lè sọ wípé mo gba degree nínú rẹ̀. Àwọn ènìyàn máa ń fi mí ṣe yẹyẹ gan wípé mo ti mọ bá ṣe ń ya àwòrán jù láì lọ kọ́ṣẹ́ yiya àwòrán. Fóònù alágbèéká ìsìn ti jẹ́ kó rọrùn láti ya àwòrán. Mo sì máa ń ya ọ̀pọ̀lọpọ̀ àwòrán lójúmọ́ kan.

Ó máa tó oṣù kan sí àkókò tí àwa yìí kí ọjà tuntun tó jáde. Àwọn tó ń gbé ọjà jáde fún wa ti sọ fún wa wípé ohun èlò táwọn fi ṣe ọjà jáde kò sí, ó wọ́n pọ̀ ní àsìkò tí àwa yìí. Olósì fàá tí àsìkò tí ọjà tuntun yóò fi jáde, ó fipẹ́ díẹ̀ wípé ká ṣe sùúrù.

Rárá o, mi ò ní àwòrán lára. Mo jẹ́ ẹnìkan tó máa ń fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní hospital lóòrèkóòrè. Ẹnikẹ́ni tó bá sì fẹ́ máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ kò gbọdọ̀ máa ti abẹ́rẹ́ k'ábẹ́rẹ́ bọ́ ara débi tí yóò fi ní àwòrán lára o. Ìdí nìyí tí mi ò ṣe ní àwòrán kankan lára o. Kò sì dábi ẹ́ni pé màá ní lọ́jọ́ iwájú náà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja dáadáa. Nígbà tí mo wà kékeré, odò kan wà ní abúlé wa tí à ń gbé nígbà náà tí èmi àtàwọn ẹ̀gbọ́n mi ti máa ń lọ pẹja. Àwọn ẹ̀gbọ́n mi ló kọ́ mi bí a ṣe ń pa ẹja dáadáa, té mi náà sì mọ̀ dáadáa. Àtigba náà sì ni mo ti mọ bí a ṣe ń pa ẹja, tí mo sì máa ń lọ sí àwọn odò tó wà lágbègbè mi lẹ́ẹ̀kokan láti lọ pẹja níbẹ̀.

December, ọdún tó kọjá ni mo kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ mi. Nígbà tí gbogbo wa wà ní ìlú Osogbo nígbà kan náà, a gbìyànjú láti ríra. A sì pàdé ní ilé fàájì kan. A yọ̀ mọ́ra wa, a dì mọ́ra wa, a sì ṣe fàájì fún gbogbo alẹ́ ọjọ́ náà tá ń sọ àwọn ìtàn tó ti pẹ́ fún ara wa.

Mi ì jẹ́ kí aṣọ mi dọ̀tí púpọ̀ tí mo fi máa ń fọ̀, ó pẹ́ tán, wíwọ ẹ̀ẹ̀kan àbí eméjì, màá kó lọ sínú washing machine máa sì fọ̀. Ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń sábà fọ aṣọ. Mi lo aṣọ jọ, bí àwọn kan tó jẹ́wípé wọn á lò jọ fún oṣù kan. Rárá o ososee ni mo ma ń rí pé mo fọ aṣọ, tí mo sì man sá wọn ní ẹ̀yìnkùlé mi títí wọn ó fi gbẹ.

Rárá o, mi ò béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ riò, gbogbo ìgbà tí n bá nílò ìrànwọ́ lórí ẹ̀rọ mi, mo máa ń ṣèwádìí fúnra mi, mo máa ń lọ sórí Íńtánẹ́ẹ̀tì láti le wo ọ̀nà àbáyọ tí àwọn ẹlòmíràn tí wọn náà ti kojú irú ìṣòro tí mo ní tán gbà. Mo tún le wo fídíò lórí YouTube tàbí kí n béèrè lọ́wọ́ AI gán kí ó ràn mí lọ́wọ́

Rárá o, mi ò ṣe eré ìdánì torí mi ò mọ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀ kí n má pa'rọ́ kí n má jale. Ìbéèrè rẹ yìí kò sí yẹ́ mi ṣùgbọ́n bí ń ṣe dáhùn rẹ náà ni ìyẹn wí pé mi ò ṣe eré ìdánì torí mi ò mọ ǹkan tí ń jẹ bẹ́ẹ̀, tó bá lè sọ ìtumọ̀ rẹ̀ fún mi lẹ́ẹ̀kan ṣíṣá.

Omi tí mo máa ń mu lójúmọ́, ó lé ní lítà mẹ́ta, torí mo jẹ́ ẹnìkan tó sanra díẹ̀ tó sì nílò ọ̀pọ̀lọpọ̀ omi. Àwọn dókítà sì ti ṣọ fún mi wípé, ẹni tó sanra bí i tèmi, ó gbọdọ̀ mú kéré tán omi lítà mẹ́ta lójúmọ́. Ìdí nìyí tí mo ṣe máa ń mu omi lítà mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́.

Ọdún kan sẹ́yìn nígbà yíi tí mo kúrò lọ́dọ̀ landlord mi tẹ́lẹ̀ tí mo kó wá sí àdúgbò tí mo wà yìí, landlord mi tẹ́lẹ̀ yẹn wàhálà rẹ̀ pọ̀, ó sì máa ń ni mí lára púpọ̀púpọ̀. Ìdí nìyẹn tí mo ṣe kó kúrò ní ọ̀dọ̀ rẹ̀ tí mo wá sí àdúgbò ìlédàáré tí mo wà yìí. Lánlọ̀dùn mi nísìnyí ò dá púpọ̀, kì í ni mí lára, ó sì nífẹ̀ẹ́ mi púpọ̀, èmi náà sì nífẹ̀ẹ́ rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Oríṣiríṣi fìlà ni mo ní. Fìlà òyìnbó, fìlà ilẹ̀ Yorùbá, face cap ati bẹẹbẹ lọ. N ò le ṣe kí ń má wọ fìlà lójúmọ́. Gbogbo gba tí mo bá n jáde ni mo máa ń wọ fìlà torí mi ò nírun púpọ̀ lórí. Mi sì fẹ́ kí àwọn ẹyàn máa rí ọ̀ri mi tó ń dán kodoro.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí. Ìgbà tí mo kọ́kọ́ ṣọdẹ pa ní bí ọdún mẹ́fà sẹ́yìn, nígbà tí èmi àtàwọn ẹ̀gbọ́n mi ta lọ ṣe holiday ní ọ̀dọ̀ Ẹ̀gbọ́n bàbá wa ní abúlé Àgbàjẹ́ṣà. Ẹ̀gbọ́n bàbá wa yìí, àgbà ọdẹ ni. Òun sì ni olú ọdẹ wọn ní ìlú Àbàjẹ́ṣà. Ó sì mú àwọn èmi àti àwọn ẹ̀gbọ́n mi dání láti lọ ṣọdẹ ní alẹ́ ọjọ́ kan.

Gíga tí mo ga five feet ten inches, díẹ̀ ló kù kí ń ò fi ga tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà, ẹsẹ̀ márùn-ún àti eleven inches ni gíga mi, èmi sì ni mo ga jù nínú gbogbo àwọn ọmọ ìyá mi, àwọn ẹ̀gbọ́n mi méjèèjì ni wọ́n ga tó mi.

Tí má fẹ́ lọ sí ọjà tòsúnmọ̀ mi ní àdúgbò tí mo ń gbé, màá rìn láti ilé mi dé junction fún ìṣẹ́jú mẹ́wàá, màá sì gbé ọ̀kadà two hundred naira láti junction náà dé ọjà tòsúnmọ̀ yẹn. Ọjà náà ò jìnnà púpọ̀púpọ̀, ìgbà mìíràn mo lè rìn láti ilé mi gẹ́gẹ́ dé ibi ọjà náà, èyí yóò gbà mí ní ọgbọ̀n ìṣẹ́jú péré.

A máa ń pàdé ní ilé fàájì ni o, tí a ó mu ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a ó jẹ, táa ó mu, táa ó sì tún wo eré ìdárayá tàbí ká lọ wo bọ́ọ̀lù. Ìgbà mìíràn sì ré, a lè pàdé nílé ìkan lára wa tí yóò host wa tí ó sì fún wa ní oríṣiríṣi ǹkan jẹ àti ǹkan mímu.

Ọjọ́ tí mo rántí jù ni ọjọ́ ìgbéyàwó Ẹ̀gbọ́n mi, ìyẹn àkọ́bí bàbá mi. Ìgbéyàwó náà ó lárinrin púpọ̀ púpọ̀, wọ́n sì ná ọ̀pọ̀lọpọ̀ owó. Inú bàbá mi dùn gan ni, inú ìyá mi náà dùn gan ni, inú gbogbo ẹbí ló dùn. Ó sì wà lára àwọn ọjọ́ tó jẹ́ pé ó jẹ́ máa ni gbagbe fún mi.

Ọmọ ọdún mẹ́rìndínlógún, sixteen years ni mí nígbà tí mo kọ́kọ́ rí owó tèmi. Mo lọ bá ọ̀rẹ́ bàbá mi kán ṣiṣẹ́ ní ilé rẹ̀. Ó ní kí n wá bá òun fín oko ilé òun, mo sì bá a fín gbogbo agbègbè rẹ̀. Ó sì fún mi ní owó ẹgbẹ̀rún mẹ́wàá. Inú mi dun púpọ̀ púpọ̀. Ìgbà náà sì ni ìgbà àkọ́kọ́ tí màá rí owó tèmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ láti lè dáàbò bo aṣọ tí mo wọ̀ wá láti ilé kí ó má ba dọ̀tí. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìdọ̀tí lè kó sí yan lara níbi tí èèyàn bá ti ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́. Ìdí nìyi tí mo ṣe máa ń ríi dájú wípé mo wọ aṣọ àkáyọrí kí aṣọ tí mo wọ̀ wá láti ilé gángán má baá dọ̀tí.

Ní ọdún mẹ́wàá sẹ́yìn, ilé tó wà ní agbègbè mi ò pọ̀ rárá. Àwọn igi ńláńlá àti igbó ni ó pọ̀ jù àti ilé péréte. Ṣùgbọ́n báyìí, gbogbo àwọn igbó náà ni wọ́n ti ṣán ni wón ti kó ilé sí, tí kò sí igbó kankan mọ́. Gbogbo àwọn igi ńláńlá náà ni wọ́n ti hù dánù ti won tí tá ti won ti fi gé igi, tí kò sì sí mọ́ ní àdúgbò mi.